Mo máa ń mu àwọn oun mímu protein àmímú. Aláayè ni mo mọ̀ pé ó sì wọ́pọ̀ láàárín àwọn tó máa ń lọ sí gym, àwọn tó máa ń ṣe, bá mi rántí sọ́bàì, àwọn tó máa ń lọ gym tó máa ń ṣe ara ní, ní líle àbí bá kò ní sọ ni, àwọn tó máa ń gym ṣá, tó máa ń ṣe exercise body builder. Àwọn tó máa ń ṣe kí Ige wọn wù síi. Ó yẹ mí wípé, à, wọ́n máa ń, àwọn kan, oun mímu bíi protein yẹn ó wọ́pọ̀. Bọ̀ mí ò mú o, mi bá wọn mú rí, mi ò mú rí.

Àwọn ìdojúkọ, àwọn ah ìdojúkọ tí mo máa ń rí níbi iṣẹ́ mi, wọ́n pín sọ na púpọ̀. Ọ̀nà ìkán dé wá bí ah ìdojúkọ iṣẹ́, ìdojúkọ kíníkan kíníkan, ìdojúkọ gbogbo rẹ̀, bíi ìmo ọṣẹ wọ́n pọ̀ ṣá, wọ́n yà pọ̀ lọ́ rẹ, bẹ́ẹ̀ yẹn ṣá. Mo máa ń ka wọn bí nǹkan kan, àbí báwo ni ẹ ń sọ rárá. Kí la ń sọ, kí la ń sọ ìdojúkọ? Mo mọ̀ pé ìyàn ìdojúkọ ibi iṣẹ́ pọ̀ gan bí connectivity, bí fiber, bí kòsíná, bí connectivity, bí Íńtánẹ́ẹ̀tì, bí ilé adéjádádá kankan àti gbogbo rẹ̀, mi ò mọ̀, ó pọ̀ gan, ó pọ̀ gan.

Ara imọ̀ tuntun tí mo fẹ́ kọ́ jẹn wò, á ní ṣe pẹ̀lú àwọn AI náà ni. AI ni ìmọ̀ tuntun tó wà lóde, tó gbà kan, tó popular tí àwọn èeyàn mọ̀ ń pa. Iyẹn náà ni ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, tí mo mọ̀ tí mo fẹ́ kọ́. AI application, AI prompting and AI engineering that's LLM engineering àbí ǹkan kan bẹ̀yẹn. Àwọn ìmọ̀ tuntun tó wan ta tí mo fẹ́ kọ́ nìyẹn. Ó jẹ́ àwọn ìmọ̀ tó gbajúmọ̀, tó common, tó da, tí àwọn èeyàn dẹ̀ sí fẹ́ máa lò, tó dẹ̀ ń po owó wọlé àti ǹkan kan bẹ̀yẹn. So AI engineering, AI prompting ó jẹ́ ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, tí mà like àti kọ́, tí mà nífẹ̀ẹ́ sí àti mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ah, ìgbà tí mo máa ń ṣe ìmọ̀tótó ilé mi, to, mi ò sí ní ilé mi báyìí. So mi ò lè sọ. Kò ní pàtó. Bo bá e wo, bo bá e wọnú ni, bo bá e, bo bá e wùyàn sí ni. But tí bá ṣe ilé mi gangan, aráarọ̀ náà ni tí ń bá jí, tí ń bá fẹ́ jáde, tí ń bá kan jú, màá ṣe ìmọ̀tótó ilé mi. Lárarọ. Ojo Saturday dà máa ń jẹ́ ọjọ́, àbí ọjọ́ kí ná tí ẹ ń pè ná? Ẹ kú a jẹ́ ìjọba, ọjọ́ ìbọ̀, ọjọ́ ìbọ̀ máa ń jẹ́ ọjọ́ tí àwọn èèyàn máa ń ṣe eku. Abe mẹ́ta. Okay. Abe mẹ́ta, ọjọ́ àbámẹ́ta máa ń jẹ́ ọjọ́ tí èèyàn máa ń yà sọ́tọ̀ náà. But, ah, ìmọ̀tótó ilé, o ti depend tí bó bá rí iná sí i ni. Bí èèyàn ṣe, èèyàn púpọ̀ ló ń gbé pọ̀ báyìí ní ìta ń pè ní hostel. So kò lọ́jọ́, kò lọ́jọ́

Àwọn nǹkan tí wọ́n máa ń fún mi ní ìtara ni bisẹ́. Ah! Ó pọ̀ o, mí ò mọ̀. Ìtara, ìtara, ìtara. Ah! Wọ́n sì ìtara, wọ́n sì ìtara. Nkan to bá jẹ́ ìtara ni máa sọ. Bọ kín ll máa ń fún mi ní ìtara nibi isẹ́. Àwọn iṣẹ́ to bá ti jọ mọ̀ kíni ìtara. Gbogbo rẹ̀ pátápátá ìtara. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni ìtara. Kí lo máa ń fún mi ní ìtara ni ibisẹ́. Nkan tó máa ń fún mi ní ìtara. Àwọn nkan tó bá jẹ mọṣẹ́ ìtara, ìtara, ìtara, ìtara, ìtara. Bọ mí ò mọ̀ nǹkan tí màá sọ báyi nipa ìtara ìtara ni bisẹ́. Maa fún mi ní ìtara? Mí mo meaning ìtara. Kí ni direct meaning ìtara? Bí àkọ́ṣẹ́ ṣe translate ẹ̀ paàkò gúre rẹ̀. Kí n tó wò, kí n tó wa mọ nǹkan tí màá sọ. Ah! Ibi tí mòde wà báyìí tó jẹ́ daké jẹ. Lọ pàtẹ́ gbogbo nǹkan ló ń fẹ́ àwọn ọmọ school ti bọ̀ ń bẹ. Wọ́n á gbari wọn wá.

Àá, ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà kẹ́yìn, ìyẹn jẹ́ bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. Mo lọ ra oúnjẹ. Ṣo ìgbà yen mo lọ sọ́jà kẹ́yìn ọ̀sẹ̀ kan sẹ́yìn. Ìgbà yíì mo kẹ́yìn lọ sọ́jà kẹ́yìn. Then being that íbí tí mo wà, ọjà yà pa gan. So mi need atí máa lọ sọ́jà n gbogbo ìgbà. Àbí nǹkan tí n bá fẹ́ rà wà ní ẹ̀tì ilé kò jìnnà mọ́ mi. So, kìí ṣe dandan kí n máa lọ si ojà n gbogbo ìgbà. So èyí tí mo lọ lẹ́yìn ọ̀sẹ̀ kan yẹn, ko tó dí ìgbà naa o ti fe to ó sùn bí méjì mẹ́ta ni mo lọ sọ́jà dáadáa. Àwọn tó ń ta ọjà lábẹ́lé, lẹ́gbẹ́lé, àwọn oníwòsìwòsí àti àwọn tó ní kiosk àti àwọn nǹkan kan, wọ́n yà pa gan. So mi í lọ sọ́jà kan lọ títí. O máa ń pẹ́ kin tó lọ ẹ̀ẹ̀kan lọ́ṣù kan abí lọ́ṣù méjì àbí nǹkan kan.

A bẹ́ẹ̀ ni o mo mọ̀ itúmọ̀ orúkọ mi. Gbogbo orúkọ tí mo ń jẹ ni mo mọ̀ túmọ̀ rẹ̀. Mésìǹrín, Tẹ́énu, a, Tolúwalàṣẹ, Léke. Misìǹrín, mi n si, mi ò sì ń rìn. Àwọn ni èdè wa lókun. Tọ́n máa ń pe bu mi, èmi, èmi. Òun ni me, me, mésìǹrín, mésìǹrín. Wọ́n máa pè mésìǹrín, mi ò sì ń rìn. Nílé wa lókun. Tẹ́ n, Tẹ́nu. Tẹ́é, Tẹ́nu. Àgbákú Tẹ́nu. Àgbákú Tẹ́nu. Kí àgbà ó kú, ìtẹ́ inú ó kú ṣúùrù. Àgbákú ìtẹ́nú. Àgbákú Tẹ́nu kó kú ṣúùrù. Tẹ́ń, Tolúwalàṣẹ. Bí ẹ gbọ́ yẹn náà ló yí, tí Olúwa ó ni àṣẹ. Tẹ́ń, Léke. Kí ẹ̀yan Léke kó ga ju òkè lọ. So gbogbo orúkọ mi mo mọ̀ túmọ̀ rẹ̀. Mo sì mọ̀ túmọ̀ orúkọ púpọ̀ náà. Àwòn nkan tí mo láìká tí máa ṣe ni láti máa ṣè túnmọ̀ orúkọ àwọn èdè ìjìnlẹ̀, orúkọ ìjìnlẹ̀ èdè wa tó wà ní èdè wa. A, bí i tí Madamu orí, Mèmọ̀nú wọn, Má, Mèsáyétẹ́, a, Ayélógbọ́n, Lápítẹ́, Ànkítàn, Ayémírò, a, Ayémòde, Olóníyọ̀, Elẹ́bíyọ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo orúkọ yẹn mo mọ̀ túmọ̀ wọn.

A gbogbo igba mo máa ń lo fóònù lójoojúmọ́, kò sìgbà tí mí ò lo fóònù lójoojúmọ́. Tí m bá tẹ̀ nnkan bayi fóònù ni, tí eyan bá báwa lọ gbà fóònù ni, tí mo bá fẹ́ sùn, fóònù ni, tí mo bá jí, fóònù ni, tí mo bá fẹ́ lọ wẹ̀, fóònù ni, tí mo bá fẹ́ jẹun, fóònù ni. Èyí tí mò ń lo ì gana fóònù ni. Fóònù náà mo ń tẹ̀ bí i ṣinṣin. So kò sìgbà tí mí i lo fóònù lójoojúmọ́. Ìgbà tí mi i lo fóònù lójoojúmọ́ lọ́ ye kẹ bẹ̀rẹ̀. Ìgbà mélòó ni mo n lo fóònù lójoojúmọ́? Ìyẹn la jẹ́ ìbéèrè tí mo á lè dáhùn torí eléeyi kò sí tí mo máa dáhùn bẹ́ẹ̀. Torí kò sí ìgbà tí mi i lo fóònù lójoojúmọ́. Kò sí ìgbà tí mi i tẹ fóònù lójoojúmọ́. Kò sí ìgbà tí mo ti lo fóònù. Fóònù jẹ́ bí i bá ma sọ bá yí, ó ti di ara mi, ó ti di bárakú, ó ti di ǹkan tí a lè ṣe láì máa tẹ̀. Irú ǹkan ta bá ra wá ní ayé òde òní yìí, fóònù ti di bárakú, ó ti di àìmọ́ mo jukuró. Screen time mi a máa read over eighteen hours daily. Ìyẹn náà kò dẹ́ n ṣe nǹkan tó da. Lẹ́nu iṣẹ́ gan, lẹ́nu ìwé gan, tí ẹ̀yàn bá sùn gan, ó sì ti tẹ fóònù. So kò sí ìgbà tí mo ti lo fóònù mọ́. Ó bá ṣe ẹ́ mélòó tí mo máa ń gbé lẹ́ti mo máa ń gbé, kò ní ló ń ka.

Àwọn ọjọ́ tí mo fẹ́ràn jù nu ọ̀sẹ̀ jẹ́ Friday o. Weekend kì ẹ máa wo ìparí ọ̀sẹ̀ lọ́kàn báyìí. Ó sì mọ wípé ọjọ́ méjì tó ń bọ̀ lẹ́yìn rẹ̀, ọjọ́ ìsinmi ni. Ọjọ́ ìsinmi náà, ọjọ́ àkókò iṣẹ́ náà yí pé. So Friday is my favorite time of the week. Ọjọ́ tí mo fẹ́ràn jù lọ lẹ́yìn ọ̀sẹ̀ jẹ́ ọjọ́ Friday. Àìkú, àjé ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ, ẹ̀tì, àbámẹ́ta, ọjọ́ ẹtì. Ọjọ́ ẹtì mo like jù. Èyí tí táwọn fún àwọn Mùsùlùmí ọjọ́ Jímọ̀.

Kí ni o máa ń mú ọ rẹ́rìn, rìn. Èmi ò mọ comedy, comedy, comedy, comedy skits, skit comedy, TikTok, Twitter, àwọn ǹkan bẹ́yẹn bẹ́yẹn. Máa ń wo, à, kí ni wọ́n ń pè? Matt Rife. Máa ń wo, Ali Shahad. Máa ń wo Dave Chappelle. Máa ń wo, kí ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin man yí ò. Charlie, Charlie tó kù yì, very funny guy. Máa ń wo, à, Chris Tucker. Máa ń wo anybody, please. That short guy also, Kevin Hart, yes. Then i watch who again? Máa ń wo comedy skits ṣa. Then Nigeria, máa ń wo Bobby, Basketmouth, Akpororo, and so so so many other guys too. Àwọn ǹkan tí mo máa ń wò tó máa ń mú mí rẹ́rìn ín ni a kí n ka tí mo máa ń kà. Standup comedy, social media comments, Instablog comment section, TikTok comments, all these many, many other things. Yeah, they are funny and they make me laugh.

Kí ni wọ́n ń pè lágo? Èmi ò mọ̀ kán tó ń pè lágo. Ah! Ó bá à se àgọ́ ọlọ́pàá ni. Ẹ́n, a ti lọ rí, a ti lọ ṣẹ́jọ́ bàá kọ́lá alẹ́jọ́ o. Àbí? Ó bá à ṣe àgọ́ ọlọ́pàá ni o. A ti lọ rí, a ti lọ ṣẹ́jọ́ bàá kọ́lá alẹ́jọ́. Yàtọ̀sí, èmi mọ̀ ká n tó ń pè lágo. Ṣé àgọ́ màlúù ni? Ní bì tò ti ń penran. Ẹ́n, a ti lọ bá wọn rẹran rí. A dẹ̀ tí ló bí tó ti penran rí. A ti rẹran fún àwọn alápàá ta kán bá a pa, kán bá a pín. A tẹ̀ lọ gbá alágọ̀. So èmi ò mọ àgọ́ tẹ ń sọ. Àgọ́ ọlọ́pàá o. Ẹ́n, a ti lọ bá wọn ṣẹ́jọ́ rí. Bàá à le jọ́ ń bẹ̀ o. Wọn ò ti wa mọ́lé o. A ní rógun, a ti mọ́lé o. Kí ló tukù? Àgọ́ màlúù, a ti lọ rẹran bẹ̀rẹ̀. Wọn ti penran, a ti fún wọn lẹ́ran kó bà wáa pa, a ti bẹ̀ẹ́bẹ̀ẹ̀ lọ. É té bá ń béèrè ni mí ò mọ̀, bẹ̀rẹ̀ ti dáhùn ìbéèrè yín.

Bóbá ṣe bí tí mo fẹ́ràn láti lọ jù, áà, kò sí ibi tó tó ìlú ọba, ìlú Uncle Sam, Sam, Sam, Sam, the United States of America ni. Ibẹ̀ ni mo like àti lọ jù, à ti lọ US kan gangan, òun ni mo láì kì jù. Mi ò rò pé sí èèyàn kankan tí ò like à ti lọ bẹ̀. Ibẹ̀ ni mo fẹ́ràn àti lọ jù, US ni, ìlú àwọn ọba. Kí n lọ ṣiṣẹ́ níbẹ̀, kí n lọ kàwé níbẹ̀, kí n lọ p'owó ń bẹ̀, kí n lọ mọ̀'yàn ń bẹ̀, kí n lọ ṣayé níbẹ̀, kí n d'ọmọ ibẹ̀, kí n bí'mọ síbẹ̀, kí n lẹ́bí níbẹ̀, kí n lọ́ọ̀rẹ́ níbẹ̀, kí n kó àwọn òbí mi lọ bẹ̀, kí n gbogbo rẹ̀ pátápátá. Kò sí nǹkan tí mi ò fẹ́ràn lára ìlú yẹn o. Ìlú yẹn ló da jù, ìlú yẹn ló gbọ́dọ́ jù mọ́ jù. US gangan gan ni, ibi tó da jù ni, àbí ibi tí mo fẹ́ràn àti lọ jù níyẹn. Mi ò rò pé á sí èèyàn tí wọ́n ń fún ní àye rẹ̀ tí ò ní fẹ́ràn àti lọ bẹ̀. Àwọn èèyàn míì kan lè máa bínú àbí, máa sọ̀ sọkú sọ bá wun, bọ̀ mo pé ásí èèyàn tí ò ní fẹ́ràn áti lọ bẹ̀. Ibi tí mo fẹ́ràn àti lọ jù nì yẹn o, US gbẹ. Ibẹ̀ ni mo fẹ́ràn àti lọ jù. Bóyá mà á yí lọ bẹ̀. Kí n lọ ṣayé níbẹ̀, kí n lọ mọ̀yàn níbẹ̀, moti lá àwọn ọ̀rẹ́ tó ti lọ bẹ̀, tọ́n ti gbé ìwé, ìwé ti gbé wọn lọ bẹ̀, wọ́n ti kàwé dé bẹ̀, wọ́n ti kàwé dójú ibẹ̀. Inú mi í dùn fún wọn? Modẹ̀ ń gbàdúrà náà kí tèmi ṣe rí bẹ́ẹ̀ náà, kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí n lọ bẹ̀, kí n lè jayé níbẹ̀. US mo fẹ́ràn àti lọ jù, kò sí ibi tó dà tó, kò sí ibi tí ò sì dà tó, ìlú ọba ni.

Tí mo mọ bó tun àwọn nǹkan ṣe? Eh, ó dependi. Mo máa mọ bón yẹ́n tun àwọn nǹkan kan ṣe náà, yeah. Bí yan àwọn nǹkan mìí tó se pé, emi gaa ni máa mọ mo baaàjẹ́ nítori mo fẹ́ tùú ṣẹ, o di curiosity kills the cat. But mo mọ bó ẹ́ ṣe ti àwọn nǹkan kan ṣe, àwọn nǹkan lọ́pọ̀lọpọ̀ bíi extension, bíi speaker, bí àwọn nǹkan pẹpẹpe yẹn tó bá bàjẹ́, bí electronics yẹn ni mo bọ yẹ́ tún wọn ṣe. Eh, bá di àwọn nǹkan tó ń ṣe bíi crafting yen, ó máa, ah! Mi ò lè mọ̀ ṣe daadaa to ba kan níbí normal style tọ́n fi ń tùú ṣẹ. To be je kí bàtà já k'eeyan kan ṣò papọ̀, eh, mo lè ṣe ẹ́. But kí wọn wá crafting, nipá bọ́ yẹ́n so àbí bọ́ yẹ́n rán bàtà, àbí bọ́ yẹ́n rán igbá fami, mi ò lè mọ̀ yẹn ṣe. But taṣọ bá ya náà tí sọ̀kọ̀ tó ya tó bẹ́ ní ìdí àbí tó bẹ́ nǹkan kan, eh, mo sì lé ran papọ̀, ìyẹn o ti lọ fà, ìyẹn tì jíle, èmi sì mọ̀ yẹn ṣe. Sugbon tó bá ti pá k'eeyan wá crafty àbí k'eeyan ṣe kíni, o máa ń le fun mi. Ǹkan tó bá ti jọ mọ bí crafty yẹn, a lè bun ẹ̀ kọn lọ títí. But ohun tó bá ti gba tọ́pọ̀ lọ, ohun tó dín technology àbí tó ní kíni, ah, yeah, mo lè ṣe ẹ́. Ǹde na wá farabalẹ̀ ṣe dáadáa kí máa kan jù, but máa sì ṣe dé. Ọ̀pọ̀ bí extension wọ́n yẹn, socket, nǹkan kan bẹ́ẹ̀ yẹn, a mọ ṣì lè tún àwọn yen ṣe. Àwọn yen ò lọ fà kò lè rárá. So, ah, in a scale of one to ten, maa ní bí ten di five gan-an, ọ̀ní mo mọ bó yẹ́ ń tún àwọn nǹkan ṣe. Ohun tó bá bàjẹ́, mo lè fọpọlọ ṣe. Mo ti ṣe laptopù mi rí, ó dẹ̀ ti bàjẹ́ rí náà, so mi ò mọ̀ bi maa yẹ wá gbé yẹn sí. Ṣé gbẹ́yàn ká dàgbà jẹ́ ó ṣe five over ten niyen, maarun lórí ẹ́wá.